Bẹ́ẹ̀ni mo máa ń lo ọpa ìfámúrá nígbàtí mo bá ń mu ohun mímu. Ó dùn láti mu nǹkan tí ẹ bá ń lò, kò ní pé ẹ jẹ́ ẹ ń gbé ohun sókè kí ẹ tó lè rí nǹkan mu dáadáa. Tí ẹ bá ti gbé ẹnu sí lẹ́yìn kí ẹ rora màà fààní, ó sì yóò dùn ún lo. Ó rorùn kò ní wà lára rárá láti lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́ tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, bí mo ń fọ abọ́ àbí mo ń fọ aṣọ àbí mo ń lọ aṣọ, mo máa ń láìkí kin ma kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́ nítorí pé ó máa ń múṣẹ́ yá. Kò ní jẹ́ kí wàhálà yẹn ṣhow púpọ̀ pé mo ń ṣiṣẹ́ àbí ara ni ọ̀tá mi pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe. Ó máa ń ease stress lára mi.

Bẹ́ẹ̀ni mo ní ẹranko ọ̀sìn. Ajá sì ni ẹranko ọ̀sìn tí mo ní tí mo ń sin. Méjì ni wọ́n. Èyí tó je ako bẹ́ ń jẹ́ bílí, èyí tó je abọ́ ń bẹ́ funfun ni. Kò lá bá wọn kankan rárá. Ó ń jẹ bella. Inú mi máa ń dùn nígbàkigbà tí mo bá ti ri áwọn ajá yìí torí pé wọ́n mójú mi gan. Kò sí ibi tí mo lè lọ, kò sí agbo tí mo lè wọlé tí wọ́n ba ti rí mi báyìí. Won ma fi ìru wọ̀n na páànù nínú cage ni, tì inu wọ́n oo máa dùn wọ́n pé wọ́n rí mi. Èyí tó ti ẹ je akọ níbẹ̀, ó gbọ́n débi wípé tó bá rí mi tí mo súmọ́ dáadáa, yóò nàwó sí mi, yóò sì bọ̀ mí lọ́wọ́.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn cloud mi pamọ́ sórí, mo máa ń fi àwọn file mi pamọ́ sórí cloud. Nígbà kan rí ẹ̀rù máa ń bà mí lájú pé file pamọ́ sórí cloud. Ìdí ni wípé mo máa ń bẹ̀rù pé ká wọ́n á máa lọ hack gmail mi, ká wọ́n á lọ ní access sí eh iCloud mi orí cloud mi. But later ni mo ma realize pé kí wọ́n tó le ní access wọ́n máa bèèrè fún permission mi. Nipe ṣé èmi ni mo login ní ibi ṣóòṣó phone. Tí ó bá jẹ́ èmi ni kí n sọ pé èmi nì kan le gbà mí láàyè láti lo cloud mi lórí fóònù mi yènà. So àtìgbà náà lẹ́mi náà ti ń fi file pamọ́ sórí cloud.

Mo máa ń mú èrò tuntun wá nípa èrò tuntun. Àwọn èrò tuntun mímu tí mo bá mú wọn wá, ó máa ń jẹ́ nípasẹ̀ pé mo rí nǹkan ọ̀tún tí mo le dẹ́ ṣiṣẹ́ tọ tàbí kí ó jẹ́ wípé mo rí ǹkan kan tó yí mi lọ́kàn padà, tàbí mo rí ẹni tó ti ń ṣe ǹkan tuntun yẹn tó wa wù mí ná pé mo fẹ́ ṣe. Àwọn ǹkan tó máa ń mú mi mu àwọn èrò tuntun wá sí ọkàn mi nìyẹn.

Ojú ọjọ tó bá cool ni mo fẹ́ràn jù. Ìdí tí mo fi fẹ́ràn rẹ ni wípé ara mi ò lòdì sí òru, tooru bá mu la mu jù ìgbà míì igbẹ máa ń ṣe mi ní ti maa maa toilet káàkiri tàbí kí ara mi ṣu jáde kó lè pannipanni. Ara mi kórira òru lọpọlọpọ, torí ẹ, mo fẹ́ràn láti ma rí ojú ọjọ́ tó wà ṣu bí ẹni pé òjò fẹ rọ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń yàwò níwọ̀n bà. Nígbà tí mo wà ní ilé ìwé, ẹni tí a jọ ń gbé tó jẹ́ roommate ti mi, aya wo ràn ní tó jẹ́ pé ó lọ kọ́ t’ẹ́ni. So mo máa ń tẹ̀le lọ àwọn location kọ̀ọ̀kan, ta ni bóun jókòó ti àwọn machine tó fi ń print out, so tó bá ń ṣe, tó ń print out, mo máa ń wò. Ìgbà mí mó sí máa ń bẹ̀rẹ̀-bẹ̀rẹ̀ tí ó sì ṣàlàyé fún mi pé tí mo bá fẹ́ handle camera, òní ibi à ti ń handle camera, pé kì í ṣe pé ẹ́, wọ́n ní wá ya photo, mo ya photo ni, òní bí èèyàn ò ṣe ṣe gbogbo ẹ. Sọ́ àti gbà tó ti ṣe àwọn àlàyé yẹn fún mi, èmi náà dẹ̀ mú lò.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi lọ́nà tó kà mọ́ mọ́, torí pé ẹni tí ọdún bá báláyé ko dùú pẹ́. Ọ̀pọ̀ làwọn tí a jọ bí wa tí wọ́n kò sí mọ́. Kì í ṣe mímọ̀ ṣe mi ṣùgbọ́n ànú olọ́run Ọba ni èmi náà fi wà láàárín àwọn aláyé ènìyàn. Torí ẹ́ tó bá ti di gbogbo ọjọ́ ìbí mi, mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo sì máa ṣe àjọyọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ tó bá súnmọ́ mi ti won wà pẹ̀lú mi ní táìmù náà.

Ìgbà gbogbo ni mo máa ń ṣe àyẹ̀wò email mi. Ìdí ni wípé ó láwọn file kọ̀ọ̀kan, ó láwọn, èrè, àwọn èsì, àwọn reply kan tí mo máa expect lórí Gmail. So, torí e ló máa ń jẹ kí n check Gmail mi dáadáa. And then mo máa ń farm ẹ drop àwọn information kan to ye pẹ̀ àwọn, àwọn defy yẹn, wọn á ti drop sí orí Gmail. So ohun lo mú mi máa check Gmail mi 247.

Batiri fóònù mi tó bá full dáadáa yóò lo ọjọ́ kan. Fóònù àkọ́kọ́ tí mọ́n lò ṣikejì, òun tẹ̀. Tó bá full dáadáa, ó pẹ́ ju bí wákàtí mẹ́rin sí márùn-ún ó ti kú torí iPhone ni òun ṣe. Kò lẹ́mi, àwọn Samsung battery. Ṣùgbọ́n kó tó di wípé mo tún ọ̀hún náà ṣe, tó bá full ó pẹ́ ju wákàtí kan, wákàtí méjì ó ti kú. Òwó wákàtí méjì ni mo máa ń sábà lo. Ìgbà náà ó máa ń tètè full, ó sì máa ń tètè já. But nsinyi tí mo ti ṣe bátìrì rẹ̀ ó máa ń pẹ́ kó tó full ó sì máa ń pẹ́ kó tó já. Fún àpérẹ́, wọ́n ti mú'ná lo ọ́ títọ́ bí 30 minute nsin. 84% ló dẹ́wà nígbà tí wọ́n, 88% ló wà nígbà tí wọ́n mú iná lọ. Pẹ̀lú pé mò ń tẹ̀, ó ṣẹ̀ já 8% ni 80% ló wá bái. So ọ̀un nà tì ń dúró déédéé.

Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò. Reason tí mo dẹ̀ fi líke látì má a dé ní àkókò ni wípé mo kórìíra kí ènìyàn máa bá mi sọ̀rọ̀ lọ́nà aitọ̀ torí àwọn ibi mii wà tàn ba ni kí èeyàn de loju ọjọ tí èeyàn ò tete de. Irúfẹ́ ènìyàn mí máa sọ̀rọ̀ sí eeyan bí igbá pé ọun ló ṣẹ̀ dá eyan ni. Ó sì jẹ́ ǹkan tí mo hate jù láyé mi kí eeyan máa bá mi sọ̀rọ̀ anyhow, So ibi tí wọ́n bá ní kí n dé, mo máa ń dé bẹ̀ lo ju ọjọ́ ni.

Ìgbóná jẹ́ jẹ̀ tí mo fẹ́ràn jù nínú yàrá mi tó jẹ́ home appliances. Ní rú àsìkò yí òní fan, fan máa ń pa ìgbóná dànù ni, yóò mú oóró, yóò mú kúrò nínú yàrá, yóò mú atẹ́gùn gidi, yóò mú ìfẹ́ sí yan. So, a ò wà lára àwọn ǹkan tí mo like.

Oúnjẹ rírà ní òpópónà jẹ́ ǹkan tí mo lòdì sí. Ara ìdí tí mo fi lòdì síi ni wípé pẹ̀lú pẹ̀lú pé ìjẹ́pọ́ ọkùnrin ni mí, kò mọ̀ mi lára láti máa ra adùn oúnjẹ. Ó pè mí oúnjẹ tí mo lè rà ní òpópónà kò lè lo oúnjẹ tútù lọ tí màá lọ ṣe fún ara mi ń lé, torí mi ò rí èrè níbí pé mo máa ra oúnjẹ jẹ́ lẹ́gbẹ̀ẹ́ títí. Ara ìdí ni wípé ọ̀nà tẹ́lọ̀ mi ń gba àdá iná oúnjẹ rẹ kò ṣe ọ̀nà tó mọ́ rárá, ẹlòmíì já ọbùn. So ǹkan tí mo ń dẹ̀ mọ̀ bí wọ́n ṣe àbí tí mi mọ̀ ti wọ́n fi ṣe food, oúnjẹ tí wọ́n ti ṣe ni opópona.

Mo sì lọ sọjà ní ni Sunday tó kọjá yẹn. Lọ́pọ̀ ìgbà tí mo bá tí ń bọ̀ láti church níjọ́ Sunday, mo máa ń ya ọjà, máa sì ra àwọn nǹkan tí mo nílò sí ilé, torí pé ó jẹ́ àkókò tí mo máa lo opportunity pé mo gba inú ọjà kọjá láìṣe ra àwọn nǹkan kankan tí mo bá fẹ́ rà àti nǹkan tí mo bá nílò sí ilé.

Bẹ́ẹ̀ni mò ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Àwọn àsìkò sóòrú mò sì máa ń kọ lẹ́tà níbí àbí bí mo wá yàn lọ sí ilé mi ọ ba, màá kọ lẹ́tà, màá fi há ìlẹ̀kùn àbí gate n bẹ́ẹ̀ kó lè mọ̀ pé mo wá sí ilé wọn torí writing ò lè parọ́, orúkọ naa ò sì lè parọ́, Mi de ro pe anybody lè kọ lẹ́tà nítorí tí tèmi. So ó jẹ́ àwọn ǹkan tí mo fi máa ń kọ lẹ́tà lẹ́ẹ̀kọ̀kan.

Bẹ́ẹ̀ni mò ní orúkọ ìnagijẹ, Mejì sì ni orúkọ ìnagijẹ mi, àkọ̀ kó amáa jẹ́ Honey Hood. Ọ̀rẹ́ mi kan ló fún mi, nítorí pé ó ní ọ̀rẹ́ kan tó ń jẹ́ ṣúgà Hood. Èmi àti ọ̀rẹ́ rẹ̀ ṣúgà Hood yẹn wá jọ ra gan, bó ṣe fún emi na ní Honey Hood nìyẹn. Ẹ̀lẹ́ẹ̀kejì ni DM, Damọ́lá ni orúkọ mi, ṣó D àti M ibẹ, ó dùn pé gan tà bá ṣhort e. Ṣó o máa ń pè mí ní DM yẹn.

Number one, àra nkan tí o máa ń mú mi rẹ́rìn-ín ò ní ní owó tó bá lòwó mi ti owo wà lápò mi kódà. Nkan ti ó funny nigba mi gan, mo lè rẹ́rìn-ín si, but ti ó bá ṣowó, kò si bon ṣe lè parí wo tán, sọ nǹkan tó rẹ́rìn-ín to emi lè máa rẹ́rìn-ín, owó ló máa ń mú mi ninu dùn tó sì máa n marà mí yagágá.

Ìdarí àwọn òṣìṣẹ́ yẹ kó wá pẹ̀lú ìtẹríba àti ìrẹ̀lẹ̀ ọkàn. Nítorí wípé ẹ ò ní lári, kò ṣẹ̀dá tó mọ́la. Ẹ̀yàn lè jọ̀ga níbi kan lónìí, kí ẹni tí ẹ̀yàn jọ̀ga lé lórí kó lọ jọ̀ga fún ẹ̀yàn ní ọjọ́ iwájú. Kì í ṣe ti wípé bóyá ẹ̀yàn rogun padà sẹ́yìn o. Òun máa ń sọ wípé kí ẹ̀yàn bẹ́rù ẹni tí kò tíì ní ní ju ẹni tó ti ní lọ. So bí ọ̀rọ̀ ilè ayé ṣe rí ni ẹ̀yàǹ bo. Òun ṣe mí láanu pé àwọn kan mọ irú nǹkan báyìí tí wọ́n bá ti ri yan ni under wọn báyìí, won a máa ṣì wọ́n darí. Elo mí àsi sùn máa ṣépè fún wọn, wọn maṣọ ro búrukú fún wọn. Bí irẹlẹ̀ àti ìtẹríba. Ṣùgbọ́n eni tó bá jẹ́ pé òun náà ń ṣe bí wèrè, ẹ̀yàn á fi wèrè wo wèrè, ẹ̀yàn á fi wèrè wo wèrè, ẹni tí ẹ̀yàn bẹ́rù.

Ó ti pẹ́, ó ti pẹ́ gan tí mo gùn ọkọ akẹ́rù. The last time, ti mo ranti tí mo gùn o dabi pe J.S.2 ni mo wà. Àtọ́jọ́ náà mo lè ti sọ pé láyé mi, mi tún ní gùn mọ. Pickup kan ni mo gùn lọ́jọ́ yẹn. Mo gan pickup torí pé mo mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi náà máa ń gán pickup. Bàárùgbà, je emi náà gan pickup yió. Mi ò tí ì dé ibi tí mò ń lọ tó n ṣe bi kí n bẹ́ sọ̀kalẹ̀ torí pé mi ò mọ̀ ọ́n ibi tí mán yẹn ń lọ. Ko tó di pé yóò máa sá ẹre tó pọ̀. Bibe tí mo ní kí n bẹ́lẹ̀ bá yí, mi ò mọ̀ bó ṣe ń bẹ́lẹ̀ dáadáa. Gbogbo ara mi wọ́lẹ̀ túrutú ni. Màá sì sọ fún ọ pé mò ń fẹ́ sọ̀kalẹ̀. Nígbà tí mo bá fẹ́ sọ̀kalẹ̀, tan ó dúró fún mi. Kódà mi ò lè sọ́ n lé pè nǹkan tó ṣe mí níìyẹn. Ẹ̀hẹ̀, ọmọ kú nlé, ọmọ kú lóde iya ò gbọ́ n lé. Ẹ̀gbọ́n kan tí mo wa sọ fún, mo bá sọ fún Bọ̀dá yẹn, Bọ̀dá yẹn bá ní à, "Láyé mi kí n má try ẹ mo o." P'Olọ̀run ló yọ abùro àwọn náà níbí ọdún bí mélòó kan sẹ́yìn. Bo ṣe ni kóhún o bẹ́ sọ̀kalẹ̀ lórí pickup. Ló fi orí gbálẹ̀ lò dáku lọ gbonrangandàn. Ọ̀pelọpe àwọn onínú rẹ̀ tí wọ́n rush, tí wọ́n da omi lé lóru tó fi taji tán gbé lọ́ hospital. Gbogbo ara mi wọ́lẹ̀ túrutú ni. Kí n má dan ru ẹ̀ wò mọ̀. Mo bá ni mo ti gbọ́. Eyin gbà náà, mi ò try iru ẹ̀ mọ̀

Mo mọ bí a ti ń wẹ̀, wẹ̀ bí à ń wẹ̀ inú bathroom, wẹ̀ ewé odò, hun, mo rò bóyá mo mọ̀ ní àfi ojó tí mo lọ try, mi ò gbàdúrà irú è mọ̀ láyé mi, mo bá dẹ̀mọ́ wí gbagbọ̀ mo lè sún, ọ̀gá ọ̀rẹ́ mi kan ló ń ṣe birthday, a bá lọ sí swimming pool, ọ̀gá ẹni swimming pool, heyyy kí n mo kó sínú ẹsẹ̀, mo ti ń wẹ̀, mo ti ń wẹ̀ ẹsẹ̀ ń bá tà sé, mo bá lọ síbi ṣálú àwí kí ni wọ́n máa ń pè é, ibi kan máa ń jìn, ibi kan ò ní jìn, ṣó wọn máa ń kọ́ ọ̀ pọ̀ ni, ọpélopé ọ̀rẹ́, ọ̀rẹ́ mi kan tó tẹ̀lé wa, òun mọ bí wọ́n ṣe ń wé odò dáadáa, ó sì ti ṣisé níbi àwọn tó máa ń doola èmi àwọn tí, kọ máa fi ìsó è só eèyàn ni o, ko easy o.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ipara s'ara. Ọmọ pupa ni mí, tí miì bá dẹ̀ maintain skin mi, níṣe lèèyàn ó dùdu, k'Ọ́lọ́un dẹ̀ má jẹ́ ká rí àìdáa. Ẹni tó bá pupa tó bá fi le dúdú láyé táa wà nísìín, wọn ó ló ti tán fún-un ni o, wàláì. Mo jọ ẹẹ̀ rí ní, ẹẹ̀ ri bó ṣe dúdú, lọ́mọ tó pupa dáadáa tẹ́lẹ̀. So mo máa ń fi ìpara sára mi láti fi maintain skin mi.

Kò sí ẹ̀fọ́ tí èmi ò lè jẹ o, ṣùgbọ́n àti ìgbà tí mo ti márry, hé, ìyàwó mi ológe wúwo ni o, ẹ máa gbọ́ ológe wúwo ìyàwó jẹ́jọ́, ẹ máa gbọ́ ẹ̀fọ́ green ni òun máa ń jẹ o, òun jẹ ẹ̀fọ́ mi o. So nǹkan tó bá ṣe ná dẹ, mo ń jẹ. So àtìgbà yẹn bá yí ẹ̀fọ́ green lèmi náà jẹ, ìbà mí pé mo fẹ́ dáná fúnra mi, èpò ṣẹ lèmi jẹ lẹ́nu tó padà. Àfikọ́ náà ń ṣàánú. So ẹ̀fọ́ green ni mo máa ń jẹ báyìí. Ṣùgbọ́n tí n bá rí, mi máa jẹ, bá rí mi máa jẹ o.

Ó ti pẹ́ diẹ̀ tí mo lọ sí ilé oúnjẹ torí wípé mi ò really like kí n máa ra ara jẹ. Mo prefer kí n lọ ra raw food lọ́jà kí waa n ṣe fúnra mi pẹ̀lú pẹ̀lu bó ti le jẹ́, bó ti jẹ́ wípé ọkùnrin ni mí. Ó tẹ́ mi lọ́rùn kí n lo ra oúnjẹ kí n sì sè é fúnra lára mi torí wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn tó ń ta ounjẹ fún eeyàn. Máa ń pò mọ oúnjẹ tí ó sì dá ẹlòmíì. Á jó tó ń ṣe lórí oúnjẹ gan-an, ojú kan mì lọ. To jepe ẹni tó bá jẹ oúnjẹ rẹ̀ yóò nífẹ̀ẹ́ sí debí wípé yo ma padà wá, padà wá, padà wá. Oríṣìíríṣìí ìrírí ni mo ti rí, ni mo si ti gbọ́, ṣo kò jẹ́ kí n fi bẹ́ẹ̀ fara móúnjẹ ìta ní jíjẹ.

Ó ti pẹ́ dié tí mò ní àlábùrúkú, mio sì gbàdúrà kí ń rí ní àlábùrúkú mọ́, torí pé it is a very bad experience. Kọ́ n ṣe ìmọ̀lára tó dání ki eyan mọn ní àlábùrúkú. So, ìgbà tí mò sì ní kẹ́yìn, mo gbàdúrà ni pé ki olọ́run jọ, koma jeki o wá sí ìmúṣẹ, yíó tì tó bí ọdún kan abi ọdún méjì bà yí ti mò ti ní gbẹ̀yìn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ ìbọ̀wọ́, ó ní táìmù kan tí mo ṣiṣẹ́ ní bakery, ṣo kò sí ni pé ìwọ bá wọ ìbọ̀wọ́, àwọn BA yẹn dáa kí ẹni ló ń fẹ́ fi ọwọ́ lásán dá búrẹ́dì gbóná, ọ̀rùn làálàá ni. Bí ènìyàn ò ṣukú, ènìyàn ó rabúro ikú, ìbọ̀wọ́ ni ó máa ń jẹ́ kí ó má gbona tó bóyetọ́ àti bó ṣe yẹ, torí pẹ̀lú ìbọ̀wọ́ gan, a ṣì máa ń feel heat kéékèèké ní ọwọ́ wa.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí, bó ṣe jẹ́ pé ọ̀sẹ̀ yìí ni ọjọ́ àyájọ́ olólùfẹ́. Sátọ̀dẹ́ yìí ló tún a bọ́ sí, ètò mi ni láti gbé olólùfẹ́ mi jáde, ka lọ ní nice time pẹ̀lú arawa, ka lọ ṣe fàájì fẹ́ẹ́rẹ́fẹ́. Bó tie jẹ́ pé kò sí owó púpọ̀ lọ́wọ́ mi but, ìgbà tá bá fi náà bí fifteen thousand naira, bí ka mi jẹ àsun, ka má mú òkèlè olómi, à sì máa padà bọ̀ wá lé, ká kan fi ṣeré jáde síta náà ni.

Ìgbà tí ọkọ̀ mí bà ti dọ̀tí náà ni mo ní, ni mo lé ro pé ẹ kí ẹ̀yan fọ̀, tó kò bá dọ̀tí kò ní ẹ kí ẹ̀yan fọ̀, ìgbà tó bá dọ̀tí tí ẹ̀yan tó gbé kò bojú mu láti gbé e jáde náà ní ẹ kí ẹ̀yan fọ̀. Fún àpẹẹrẹ bí a tó bá kàn wà a ní ìdọ̀tí kékeré tẹ́gbẹ́ bí a rí eruku kan bò ẹ̀yan kan le sẹun nù, bí ò bá tí ẹ̀yan bá ẹ kí ẹ̀yan fọ̀ gan nígbà tí ó bá ti dọ̀tí gan tí ó bojú mu láti gbé e jáde.

Wákàtí méjìlá ni mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́, tí mo bá dé ibi iṣẹ́ ní ago mẹ́fà, ago mẹ́fà ìrọ̀lẹ́ náà ni mà á kúrò níbi iṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ yè okò ní táìmù ngbá mi ní, ìgbà mìíràn tí iṣẹ́ ò bá pọ̀ kò lè má tó wákàtí méjìlá yẹn tí mà á fi ṣiṣẹ́. Ìgbà mìíràn láàárín wákàtí mẹ́wàá sí mẹ́jọ ìṣe lè ti parí. Níbi tí iṣẹ́ bá ṣe pọ̀ tó ni wákàtí tí a fi ṣiṣẹ́ náà yóò ṣe pọ̀ tó, tí iṣẹ́ bá ṣe pọ̀ tó ni.

Lẹ́yìn ibi àdúra tí mo fẹ́ràn jùlọ, ibi tí wọ́n ti ń pe orúkọ Ọlọ́run, mo fẹ́ràn láti lọ ibi kan tó tún fẹ́ dá abẹ́, kò dá abẹ́, ó yàtọ̀ sí ni, èyí tó tún fẹ́ tako ni mo nífẹ̀ẹ́ láti máa lọ. Ibi tí mo máa ti ṣe fàájì, tí mo máa ti mú ǹkan, tí mo máa gbàgbẹ́ sọ́rọ̀ mi, tá jù ú, tá dára, yá ẹ̀, àwọn ibi tí mo tún máa ń nífẹ̀ẹ́ láti lọ ni yen.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù òwúrọ̀, ìdí ni wípé ó ti mọ̀ mi lára. Time tí mo ń ṣiṣẹ́ bakery, five ni mo máa ń kúrò nílé. So ó mọ̀ mi lára dísìn pé gbí, even mò ń lọ ibi iṣẹ́ o, mi ò lọ ibi iṣẹ́ o, five náà ni mà á jí. Five ni ó ti mọ̀ mi lára gan, torí bá yẹn tí mo bá mú mi kúrò nílé ní anything after five báyìí, máa pẹ́ dé ibi iṣẹ́ ni. Torí màá calculate ọ̀kadà tí màá gún láti ilé dé ibi iṣẹ́ náà mọ̀. So ìgbà yẹn máa ń yá mi kúrò nílé gan.

Ah! Èmi máa ń sùn lọ san, tí mo bá níbi tí mò ń lọ, mi jáde mo máa sùn lọ sọn. In fact, ìgbà tí mo sùn tí mo jí gan, mò ń ṣe, mò ń ṣe treat 40 eyes àdíẹ̀ sí orí. Mo ti ṣe díẹ̀ kótó di pé mo sùn, but ba tí mo rí wípé, o dabi pé data mi ò pọ̀ mọ́, mo fẹ́ go offline díẹ̀ káwọn ẹ́yan má ro pé a, ṣé àwe yìí ó ní iṣẹ́ ni? Mo ti mọ̀ wípé tí ń bá wo fíìmù láàárín thirty minutes, orun á kun mí. Kò se tí ì wọ̀ ten minutes gan, bí orun ṣe kùn mí, mo gbé fún lẹ ni ẹ́. Mo tún jí, mo tún bọ́ sórí ẹ. Mo máa sùn orun osan tí mo bá níbi tí mò ń lọ.

Kọ́kọ́rọ́ mi, mo máa ń mú jáde ni. Ọ̀kọ́kọ́rọ́ èyíí tó si main ilẹ̀kùn gangan gangan, òun ó ní ibi tí mo máa ń tọ́jọ́ pamọ́ sí nínú ilé o. Nínú basket laundry basket mi. Ó ní fìlà kan tí mo kó sórí ẹ, fìlà wa ń bẹ, àwọn cup o ṣáyo díẹ̀ díẹ̀ wáa ń bẹ. So mo double àwọn cup yẹn, so mo rọra fẹ̀gbẹ́ lele, màá jù sínú cup yẹn, màá wa gbé cup red cup mi léè, so, bí mo ṣe máa ń tọ́jú e nìyẹn. Ṣé mo safe pẹ̀lú bí mo ń ṣe sọ ibi tí mò ń tọ́jú ẹ fún yín sì ṣá, ẹ jẹ́ kó safe o.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà tuntun. Àráìdì tí mo dẹ́kun máa ń pè wọ́n ni pé láti gbọ́ látọ̀dọ̀ wọ́n nípa nǹkan tí wọ́n rà. Báwo ni ojà tí mo tà fún yín se e gbadùn re. Ṣé kò fún yín ní wàhálà? Ẹ jọ ẹtù máa gbàgbé láti patronize wá ní ọjọ́ mìí. And then, ẹ ròyìn wá fún àwọn ọ̀rẹ́ yí nú ọ̀ pé a ń tà nǹkan be be be o. Àwọn nkán tí mo máa bá wọn sọ tí n bá ti pè wọ́n náà tún nìyẹn.

Bẹ́ẹ̀ni mo ní gíláàsì ọrùn, mi nìkan kì í ṣáá déédé ń de. Tí mo bá ń jáde lọ tí mo rí pé ọrùn ti mú, ọrùn náà sì pọ̀, màá fi sí ojú, màá de jáde lọ. Ṣùgbọ́n tí mo bá ń bọ̀ ní alẹ́, wọ́n máa ń sọ gbó di alẹ́ kí olọ́mọ pẹ̀lú àtọmọ pẹ́ òru. Tí mo bá ń bọ̀ lálẹ́ tí bá gbó ti di wá, ó ti di kọ́ró máa ju òdìwálà. Tí ń bá rí pé ó ti di ẹrú, màá yọ, màá fi sínú ìpamọ́ rẹ̀, màá sì fi sínú báàgì.

Mi ò fẹ́ràn kí ń jó, kí ń jẹ oúnjẹ tó láta o. Mo kó rìrà ègídí dán, oúnjẹ aláta mi ò láìkè o. Kò tiẹ mo mi lára rara. Ìdí ni wípé tó ń jẹ bá ti ta jù, èèyàn ò ní gbádùn adùn bẹ̀. Tí ta yẹn ni ó máa bó yẹn là hań, kò tiẹ́ ẹ̀ńi jẹ́ kí èèyàn feel original taste tó ń jẹ. But ti ouńjẹ bá rárá láta fẹ́ẹ́rẹ́fẹ́ tí ò ta jù tó dẹ̀ dùn. Yóò feel the taste, but tó ń jẹ bá ti ta jù, omi lè yóò máa mú, yóò mọ gbóná ma yẹn lẹ́nu, le eyan máa jẹ́ bí igbà tí ẹyan báa ń jẹ iṣu gbona náà.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún church ì tí mò ń lọ. Kíi dẹ́ẹ̀ ló mú mi fẹ́ràn rẹ̀? Church ì tí mò ń lọ jẹ́ CCC, Celestial Church of Christ. Ijọ mímọ́ láti ọ̀run wá. Ìdí tí mo fi like àwọn ìkórè wa tí a máa ń ṣe lọ́dọọdún ni wípé tí ìjọ Celes bá wá, tí ó bá ju ṣọ́pù lọ, màálù kan wọn ó pa. Oúnjẹ máa ń surplus gan gidi ni. Ìdí tí mo tún máa ń fi fẹ́ràn tí ìjọ tí èmi ń lọ ni wípé tó bá ti di ọjọ́ ìkórè wọ́n á sọ fún wa, "Ẹ má ba ẹyàn ka ìjà soúnjẹ." Tó bá kányìn ẹ wọ́n máa ń pèsè oúnjẹ fú sílẹ̀ n church. Ẹ̀rọ ìwọde á jẹun, gbogbo ọjọ́ ìkórè ni oúnjẹ náà tó máa n wà, ti olukaluku ó dáná wá, ọ̀lukaluku ó mú tent tì ẹ́ ni. So, ẹ́ gbádùn gidigidi ni, a sì tún máa ń ṣe dá alẹ́ ni. Ìgbà mí tó bá dáa lẹ́, mo lè sáre wá lé bi nkàn bi seven kìí n change, tó bá tún dáa lẹ́ òru mọ́júmọ́, a tun jó jó jó. Mo máa ń gbádùn àjọ̀dún ṣọ́ọ̀ṣì mi gan.

Bẹ́ẹ̀ni mo gbádùn àwọn ìpàdé lórí fóònù. Ara àwọn ìdí tí mo sì fi gbádùn ìpàdé lórí fóònù ni wípé ó máa ń dín wàhálà tó owọ ọkọ̀ kù, èèyàn lè máa dọ́gbọ́n ṣe nǹkan mí lẹ́gbẹ̀ kan kí èèyàn sì tún máa ba pàdé lọ. Ìbá wọn pàdé lójúkorojú yẹn, èèyàn á ní láti wọ mọ́tò lọ. Èmi lè jẹ́ travel gan, bọ̀ ká dúpẹ́ lọ́wọ́ ayélujára. Gbogbẹ ti rọrùn síi, gbogbo ìpàdé kọ́ ni èèyàn níl láti wà níbẹ̀ physically mọ́.

Kọ́ lọun máa jàrí ìṣòro ẹnu iṣẹ́ torí ọ̀nà ọ̀fun tí ẹn wo iye oni ọ̀nà ọ̀run tí ẹn bá ní ṣòro lẹ́nu iṣẹ́ kọ́ lọ máa ju ó le dé ibi pé ó wù ní kí ẹn máa bá a ṣẹ lọ. Ṣùgbọ́n àwọn ọ̀nà tí mo máa ń fi kojú ìṣòro ẹnu iṣẹ́ ni wípé, mo máa rúbọ gbó bọ̀ díẹ̀ díẹ̀. Máa ké gbẹ́ Ọlọ́run kó dákún kó ṣàánú fún mi o. Gbé ṣúbú ẹni tí gbẹ̀ wọ́n san ìdámẹ́wàá mi kó má yẹ kí kóko bá jẹnu ẹnu wọn. Kó wọ ibiṣẹ́ mi lẹ́yìn iná má sì tọ àwọn ọ̀gá mi lọ àtàwọn àgbàgbà lẹ́nu iṣẹ́ pé kí wọ́n jọ nǹkan bábábá bábá yìí ó ń ṣẹlẹ̀ o. Kí wọ́n jọ kí a máa wò mí ràn, kí a máa dá sí o. Pé mi ṣe máa kojú àwọn iṣòro ẹnu iṣẹ́ mi rẹ. Èmi náà sì máa ń mú iṣẹ́ mi lọ́kùnúnú dé ibi pé kò wọ́pọ̀. Kọ́ lọ máa jà ri ogun alákobá kò wọ́pọ̀ kí ẹ ní ṣòro lẹ́nu iṣẹ́

Mi ò lu etí mi rí o, torí pé bible gan sọ pé jẹ́ kí oge rẹ kó mọ ní ìwọ̀ntúnwọ̀nsì. Kí ni ọkùnrin wá nídi etí lulu? Kò sí. Èmi rò pé etí lulu wà fún obìnrin, but ẹ ri, ayé òde isinyìn. Ọkùnrin mí ò ti ẹ̀ lù etí òun, yóò pe méjì, yóò lu imu mọ́, yóò lo leg chain. Ṣùgbọ́n emi ò, èmi ò lu etí mi rí.

Ọ̀nà tí mo máa ń gba pàrọ̀ nnkàn mí nígbà tí iṣẹ́ bá pọ̀ ni wípé alàkọ̀kọ́ máa rò pé à, kò sí ǹkan tó ní bẹ̀rẹ̀ tí kò ní parí. Ní pé tí mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ yi nṣin yìí definitely màá parí i. Àní mo tun máa rò pé ẹ, ṣé èmi nìkan ni màá ṣe ni? Ṣèbí a pọ̀? Nígbà tí ó ń se pé èmi nìkan ni màá ṣe, ọ̀run ya bọ̀ ki se ọ̀rọ̀ ẹnìkan. So àwọn ọ̀nà tí mo máa ń gba pàrọ̀ okan mí niyẹ́n.

Mi ò lè ka igba tí mo máa ń lo fóònù mi lójúmọ́, bí mo bá ṣe ń lò ó, tí mò ń tẹ tan tí mò ń gbe lẹ, mo máa ń tú un. Kí ìyẹ̀lò fàyè ni wípé mi ò lè ṣe láì tẹ fóònù. Àwọn ǹkan tí mò ń ṣe lórí fóònù ó ti pọ̀ débi wípé, ó pọ̀ débi wípé mi gbọ kín ń rántí tán. Tí mo bá kàn án ní kí n gbé fóònù lẹ́ kín sì mí díẹ̀, ni màá rántí mi gbà. Ǹkan bá bá bàá yìí, mi màá ti ṣe leni. So ó, iye igba tí mò ń lo fóònù mi lójúmọ́ kò ṣe é ká.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ìgbá ta wà ní kékeré ta bá ti lọ sí oko, ta lọ kí ìyá àgbà, a ó tẹ́ ẹni síta nígbà òṣùpá. Àwọn kìí ṣe àwọn ẹni tí a ń lo ni isinyi o Abíàpò ni wọ́n rán mọ́ra wọn táa fi máa ń ṣákókò ó fẹ́ gan. Lẹ́yìn bá ta bá ti jeun tán, wọ́n a máa pa àlọ́ oríṣiríṣi fún wa. Àlọ́ apanilẹ́rìn-ín, àwọn àlọ́ àpamọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́ láti ilé. Digital marketing ni iṣẹ́ tí mo ń kọ́. Ba ṣe le design fún yan, lọ online, ba ṣe le gbé ètò ọrọ̀ ajé ènìyàn lárugẹ, ba ṣe le bá wọn polówó ní ìpolówó a, aye odé sín. So púpọ̀ láàrin àwọn iṣẹ́ wa, eh, àti ilé láti máa ń ṣe, a ó sì gba, a ó gba owó wa náà through bank. So tí a bá ti fẹ́ deliver iṣẹ́, a send e sí oníṣẹ́ either through Gmail àbí WhatsApp. So mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Tó bá jẹ́ pé èmi ni mo jẹ kú, mo máa ń jẹ, àbí tó bá jẹ́ pé ẹni tó súnmọ́ mi dáadáa ló jẹ kú, mo máa ń jẹ. Ṣùgbọ́n bí kí n lọ kí ènìyàn tó yẹ́ kọ̀ ṣé mi lálejò gidi kó wà ní ẹ, òun jẹ́ kíni kan ku o bóò ni ṣe ń jẹ, èmi ò lè jẹ iru e ó. Kọ́lọ̀hun ma ṣé mi lájà, ajá mọ̀ọ́mọ̀ tí maa n jẹ ounje kú. But tó bá jẹ́ bí a bí ìyàwó, ọmọ àbí parent eyan, ẹhehen kí ẹyan lọ kí wọn. Ó depend lórí ti emi atí ẹniyen bá ṣe wà ṣiṣá.

Bẹ́ẹ̀ni, mo ní ìlò ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn. Ara awọn ìlú tó wù mí sì ni bí ìlú Òṣogbo, l'Osun State tàbí bí FCT Abuja. Àwọn ìlú yẹn wù mí nítorí pé mo kàn fẹ́ máa wọ́n ìlú yẹn. Ó dé, ó jẹ́ ìlú tí mo ti gbèrè rí, mo ti gbé Èkó rí dáadáa, mo ti gbẹ́ Èkó, mo lè pe Èkó ní ààrẹ sépa mi, bàwọn ìlú méjì tí mo dárúkọ yìí, mo kàn máa ń gba ibè kọjá ní so ìdí tí àwọn ìlú fi wù mí nìyẹn.

Mo ki Ọlọ́run ọba tó ṣílẹ̀kùn ọjó òní, kò ma jẹ́ kí, kí gbogbo wa kári ogun ẹkún? Ó ti pẹ́ tí mo sunkún, kódà mi ò ti ẹ̀ lé rántí, ṣùgbọ́n ìrántí ẹkún tí mo sun kẹ́yìn ni bàbá ọrẹ mi kan tó ṣe aláìsí. A jọ parí ìṣóòru ní, òun kaluku sí ti lọlé. Kò pẹ́ tí a parí ìṣóòru, àwọn ilé wọn o jìnà wọ́n lọ sí ilé wọn, ó tó bí iṣẹ́jú márùn-ún tí wọ́n rìnde ilé wọn àbí mẹ́wàá. Lọba ìkan lára ọmọ tó ń gbé lé wọ́n bá sáre wá pé, olùṣọ́-àgùntàn pé, "kàn má bọ̀, kàn má bọ̀." Kí ló dé? Wọ́n ni wọ́n mọ̀ bí dádì ṣe ń ṣe mọ́, wọ́n mọ̀ bí dádì ṣe ń ṣe mọ́. Ìgbà tí pastor o fi debẹ̀ bàbá tí kú, ó wá jẹ́ nǹkan tó bá mi lọ́kàn jẹ́ jọjọ pé a lẹ́ni tá jọ parí ìṣóòru, kí ló ṣẹlẹ̀? Irú ààyè wò le léyii. So ìgbà tí mo lè ló lókẹ́yìn tí mo sunkún níyẹn.

Mo máa ń ṣètò àwọn email mi lọ́nà tó mọ̀ pọ̀ lọ dá ní. Fún àpẹẹrẹ, àwọn mo create folder fún àwọn message tó ní ìtumọ̀. Mo dẹ̀ create folder fún àwọn message bíi àwọn bí i àwọn tó jẹ́ bí pé wan fí ronú ads ni. Ehn, mo dẹ̀ máa tún ń check ẹ lóòrè kóòrè torí àwọn mi náà máa ń jáwọ spam message, ṣùgbọ́n mo máa ń check gbogbo ẹ papọ̀ ni.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ó jẹ́ bọ́ọ̀lù gbígbá àti jogging. Ìdí tí mo fẹ́ràn àwọn eré ìdárayá yìí ni wípé ó máa ń jẹ́ kí ara èèyàn jí pépé, èèyàn a sáré ẹ̀jẹ̀ máa circulate lára èèyàn, kódà kò ní ṣàyè fún àrùn kankan lára èèyàn. Mo tun like table tennis ati snooker niwonba but boolu alafesegba yen ni mo like ju.

Ní àṣálẹ́ kó tó di pé mo sun, leyin ìgbà tí mo bá ti pray tán, tí mo bá ní data púpọ̀ lórí fóònù, màá kọ wo fíìmù náà. Ìyẹn tó bá kún mi, mo mọ̀ pé ìgbà tí wọ́n bá fi wo fíìmù láàárín ten sí twenty minutes, ó rún gbé mi lọ. Bù ó ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń wà lọ́ online ni, màá wà online tí màá busy gan-an online. Àwọn nnkan tí mo máa ń ṣe ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà torí wípé ère kí ló jẹ́ fún yàn kí èèyàn máa ṣe bí wèrè bí igbólugi káàkiri. Ko si nkan nkan bẹ̀ wọ́n lọ́mọ tó bá ya garawa ẹ̀wọ̀n ni ó lọ. Kí wà ní ń kókó pé èèyàn yọ ọmọlé le kalẹ̀ tí ó ní ìtumọ̀. So àlàáfíà lé mi máa ń rìn pẹ̀lú everybody.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdárayá. Eré ìdárayá tí mo sì fẹ́ràn tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ni eré ìdárayá aláfẹsẹ̀gbá, torí pé ó máa ń mu opolo eyan jí pépé, ó sì máa ń jẹ́ kí ẹran ronú ní kíákíá. Àwọn eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ nìyẹn. Mo máa ń play table tennis lẹ́ẹ̀kan kan náà, mo dẹ̀ máa ń gbá snooker lẹ́ẹ̀kan kan, but football ni mo láì ge jù.

Ìbáṣepọ̀ tó dán mọ́rán lówà làárin emi àti olórí ilé iṣẹ́ mi, ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́ àti ibi tí mo ti kúrò. Torí tí kò bá rí bẹ́ẹ̀ ni, gbogbo ìgbà tí mo kúrò ní ibi tí mo ti kúrò, mo sì máa ń pé wọ́n fún àwọn kán to bá làwọn fe ṣiṣẹ́ n bẹ́ẹ̀, wọn a dẹ́ gbàá wọn. So ìbáṣepọ̀ mi ó wà okay pẹ̀lú wọn ló fàá tí ó bá dàni wọn nígbà irú ènìyàn bẹ́ẹ̀

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣẹ́ ìta gbangba, àyàfi tó bá jẹ́ iṣẹ́ tó decent bọ̀. Mo jẹ́ ẹni kan tó pé mo jẹ́ low key guy kan, mi ò kàn kí n ṣiṣẹ́ pé iṣẹ́ ìta, wọ́n mọ̀ pé lágbájá ló ń ṣe ẹbí fún àpẹrẹ bí iṣẹ́ security sẹ́n, gbéta ni a wà lẹ́nu ilẹ̀, wọn máa ṣílẹ̀ kan máa sọ "Welcome sir, thank you for patronizing us." Mi ò fi bẹ́ẹ̀ gbà tàwọn iṣẹ́ báyẹn, bo iṣẹ́ coded kò bá wa jẹ́ pé idoti ni bọ̀, tó ṣàjèjì jẹ́ pé hidden place ni máa wà, tó jẹ́ pé, eh, ìgbà tí mo bá fẹ́ múra jáde síta gan, màá ti wẹ̀, màá ti neat ara mi rẹ̀, eh, mo máa like irú iṣẹ́ báyẹn torí, ẹ́, mo máa ń tijú díẹ̀díẹ̀.

Bẹ́ẹ̀ni mo mọ bí a ṣe ń se oúnjẹ, oúnjẹ tí mo sì nífẹ̀ẹ́ sí ni mo mọ bí a ṣe ń ṣe. Mo lè ro amala, kí n ṣe gbẹ̀gìrì, kí n se ewédú, kí n se omi ọbẹ̀. Mo sì ń nífẹ̀ẹ́ sí rice àti ẹwà, pẹ̀lú ata dídín. Mo lè ṣe rice àti ẹwà, kí n dín ata síi, kí n fọwọ́ lọ́ta, kí n yẹ ẹja sí i. Oúnjẹ sísè kò jẹ́ iṣẹ́ lójú tèmi Bí ígbà tí mo bá ń ṣe fajíì ní.

Ní orílẹ̀ èdè tá wá yí, kẹ́ tó lè rẹni ti ó ṣọ pé owó tó ń gbà ò dára tó, yóò pẹ́ díẹ̀. Lóòótọ́ náà owó tí mò ń gba ò dára tó ṣùgbọ́n bukata ti poju owó tó ń wọlé lọ. Tí credit alert kan bá wọlé, debit alert bí fifteen òní ó tẹ́lẹ̀. Àfi kọ́loun ṣàánú ayé táa wá nsiyin lẹ́yìn kí èèyàn wá ìṣe kunse owó eyan.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀mí bá ṣe darí mi. Ǹkan tí mo mean nípa pé bi emi bá ṣe darí mi ni wípé, ẹ̀yin tí mo mọ̀ wípé ó strong, ẹ, ìṣẹ́ ye dáadáa, ẹnu mi ó sì ká, oun ni mo máa ń yàn. Tí àaye bà wá fún mi láti yan ènìyàn tí a jọ ṣiṣẹ́ papọ̀. Torí wípé ọ̀pọ̀ nínú àwọn ẹlòmíì, owó ni wọ́n fẹ́ gbà. Iṣẹ́ tí wọ́n ní kí wọ́n ṣe gan-an kò ká wọn lára tó.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mi ò fún yàn ní ẹ̀jẹ̀ rí. Mi ń dẹ̀ rò bóyá èmi gan gba ẹ̀jẹ̀ rí láti ìgbà tí mo ti gbọ́n jú, kó dà ìgbà tí mo kéré. Mi ò gbe ẹ̀jẹ̀ rí. Omi ni gbígbà gan. Ẹ̀ẹ̀kan ni mo gba omi rí, ẹ̀ẹ̀kan péré. Ó rẹ́ mi gan nígbà yẹn. Ó fẹ́ lè sọ pé àfọwọ́fà gan ni èmi gangan mo fà. Ó rẹ́ mi, ó yẹ kín sinmi, mo wá ń f'agídí ṣiṣẹ́. So ibà yẹn ó wọ̀ mi lára gan. Débi wípé mo ní láti gbómi.

Ìgbà tí mo bá lá rayè láti fo aṣọ nì mọ n fo aṣọ, ọ̀pọ̀ ìgbà mọ ma n fi aṣọ fífọ̀ mi sí òpin ọ̀sẹ̀. Weekend ni mọ ma n fi ayẹyẹ aṣọ fífọ̀ mi sí, tọ́ rí igbá náà ni àyè wà lẹ́nu iṣẹ́. Ìgbà mí mo si lè fọ láàárín ọ̀sẹ̀ tí mo bá ri wípé mọ free díẹ̀, boya pé mi lọ sí ibi kankan.

Bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi pamọ́. Ó tilẹ̀ láwọn fáìlì kan tó yẹ pé fún ayérayé fáìlì ó ti pẹ́ tí mo ń di káàkiri ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò lè dá wọn nu. Bí i àwọn fáìlì, àwọn result ìgbà tí mo wà ní primary school, ìgbà tí mo ṣèrí bọ́mi, àwọn àbúrò mi kọ̀ọ̀kan náà, mo kó wọn pamọ́ ni o, mi ò ní tẹ̀ ẹ fi síbi tí ọwọ́ eku àbí ọwọ́ ọmọ kékeré lè bà.

Àwọn èlò tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi òhun ní oven, oven pẹ̀lú roller, spiral, tábù. Oven ni wọ́n fi ń bake bread. Roller ni wọ́n fi máa ń ra iṣẹ́ tí kò bá ṣe rú púpọ̀ mọ́ nínú ilé, tí wọ́n sì mu awon iyẹn síta tí wọ́n ti ń ṣe cover, tí wọ́n ti ń já iṣẹ́ lẹ́ẹ̀ roller, roller ni iṣẹ́. Tábù, wọ́n lẹ́ orí tábù la ti máa ń ra iṣẹ́ spiral, ni wọ́n máa ń po flour mọ́, súgà mọ́, gbogbo ẹ̀, ọbẹ̀, skeli, bọ́tà, flour, ó pọ̀ lórí sìrìsírìṣí.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí mo bá ṣe ní ore ọ̀fẹ́ láti ràn yàn lọ́wọ́, tó bá jẹ́ t'owó ni, eye tó bá ká mọ́ èmi náà lọ́wọ́, èyí tí mo bá lè yọ̀n da, tí kò ní í pa mí lára, mo máa yọ̀n da. Àwọn ìrànlọ́wọ́ míì sì wà tó jẹ́ pé èmi gan mọ̀ pé ẹni yìí need ẹ̀, tó jẹ́ pé èmi gan ó fún yàn tán, màá tún ní láti lọ wá means tí èmi náà ó fi catch up ni.